Batiri fóònù mi o máa ń dúró, mo sì máa ń dúró jáde lórí bí màá ṣe lò ó, tí m'ba charge é dáadáa tó bá sì fúul. Tí mbà mọ̀ pé mò ń jáde, mò ń lọ sí ibi tí ó ṣe pé ní kò ní síná níbẹ̀, mo máa tẹ̀ ní ìwọ̀nba, mi ní tẹ̀ ní àtẹ̀pa, mà kan wa máa lò ó ní ìwọ̀ntún- ìwọ̀nsì. Tó bá sì ti já de písẹ̀ǹtì kan boya iláji písẹ̀ǹtì, màwa fi sílẹ̀ mi ní tẹ̀ ẹ́ mọ́, màá kan máa fi gba ipè, màá kan máa fi pé. Ṣùgbọ́n tí màá wà níbi tí ó wà convenient fún mi láti fi mú èkọ, láti fi tẹ̀ ẹ́ sínú wà, màá tẹ̀ é dáadáa pé nígbà tí fóònù mi strong.

Bẹ́ẹ̀ni, mó máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa torí pé ni máa má ní ìfẹ́ láti fa oju won mọra kále jọ ní kále jo maa ṣe òwò papọ̀ fún ọjọ́ pípẹ́ torí pé àwọn oníbàárà tuntun wọ́n dà gẹ́gẹ́ bí ọmọ tuntun ni. Eẹyan gbọ́dọ̀ máa gbewon jọ́ kí ẹyan máa gbewon gẹ́gẹ́ kí àlejo ba ká mọ̀jú ara wa dáadáa káàle jọba ní àjọṣepọ̀ tó dán mọ́rán fún idi eyìí. Máa ń pe wọ́n dáadáa torí pé ni ó wà lára àwọn ẹ nǹkan tí ó dá kí ẹ máa ṣe nídi iṣẹ́ èèyàn. Yálà àwọn oníbàárà tuntun àti oníbàárà mi tó ti pẹ́ máa ń pe wọn dáadáa.

Ẹ̀kọ́ náà ó jẹ́ ohun tí ó yẹ́ kí èèyàn máa gé ní òkèèrè, torí pé tóòbá gé, ó máa yọ láyọjú, kò sì ní, kò sì ní rẹwà. Ó sì jẹ́ ǹkan pàtàkì tí èèyàn máa fi mọ̀ wí pé ẹni yìí ó máa ń ṣe ìmọ́tótó dáadáa bí ẹni yìí kò ń ṣe ìmọ́tótó. Torí fún ìdí èyí, ẹ̀kọ́ náà mi mo máa ń ṣe ìtọ́jú ẹ̀, mo sì máa ń gé ẹ́ ní ẹ̀kọ́ ní àárín ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí tí mo jẹ́, kí n tó lọ kí irun, irun ìjọba àìdì jọjúmọ́, mo máa rí i dájú pé ìjọba àìdì yẹn tàbí ìjọba tọ̀sí, mo wúlò gé ẹ̀kọ́ náà dáadáa. Fún ìdí èyí, ẹ̀kọ́ náà mi ò fi ṣe eré ara, òun jẹ́ ohun tí mo mú ní òkunkun dun torí pé ní mo gbàgbọ́ pé ó wà lára ìmọ́tótó, wọ́n sì ní ìmọ́tótó náà ò borí gbogbo àrùn gbogbo.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí irungbọ̀n nítorí nítorí èyí mo ní irungbọ̀n ṣùgbọ́n kò nṣe irungbọ̀n tí ó pọ̀ bẹ́ẹ̀. Òǹkọ̀wé wa ní kékeré torí torí ibi iṣẹ́ wọn'o fi àyè gba irungbọ̀n tó pọ̀ ní ibi iṣẹ́ wọn sì ní iṣẹ́ ni ogún iṣẹ́ ẹni tí kò bá ṣiṣẹ́ yóò jà òle. Fún ìdí èyí, mo ní irungbọ̀n mo sì nífẹ̀ẹ́ sí i.